Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Kẹ̀kẹ́ táyà ní ẹlẹ́sẹ̀ méjì ṣo mo bi a se ń gun lẹ́yìn ìgbà tó bá jókòó tán. Mo pa á dùú. Ee, ṣe o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Ṣo mọ̀?

Ṣé o fẹ́ràn jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú?

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi láti fi rìnrìn àjò, ṣe o ti gun ọkọ̀ ojú omi rí? Ṣe o ti gun rí.

Ṣé o ti lè ẹni kan kúrò ní iṣẹ́? Sé o ti lé ẹnìkan kúrò ní ibi iṣẹ́? Ṣé o ti lẹ ẹnìkan kúrò? Sé o ti lè je ọkùnrin abi obinrin, se ọ ti le won kúrò ní ibi iṣẹ́ ri?

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Tó ní ata gidi ni ṣé o fẹ́ràn rẹ̀?

Nígbà wo ni ó kẹ́yìn fò? Àbí ní ọjọ́ orí wo? Nígbà wo ni ó ti fò kẹ́yìn? Bí a ní èwe ni o, bí a ní àgbàlàgbà ni o, nígbà wo lọ ti fò kẹ́yìn?

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Àwọn Ngo, báwo ni o ṣe máa ń darí wọn? Àwọn òṣìṣẹ́ tí wọ́n ń bẹ̀rẹ̀ iṣẹ́, báwo ni o ṣe máa ń darí wọn? Mi ò lè jẹ́ olórí, olórí rẹ̀. Ọ̀nà wo ni wọ́n fi máa ń gbà darí wọn?

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? O ti ma tó ọjọ́ mélòó, ọdún mélòó, oṣù mélòó, ọ̀sẹ̀ mélòó? O ti ma tó gbà wò. Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ?

Nígbà wo ni o kẹ́yin lọ wo ẹyin? Nígbà wo lo kẹ́yin lọ wo ẹyin náà? Nígbà wo kọ́ gan-an lo kẹ́yin lọ wo ẹyin? Na wétin I want the video to get. Though I already have a template for the one I will use, but let's see.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ́? Báwo lo ṣe máa ń kojú ìdènà ọkọ́? Ní ọ̀nà wo ni o máa ń gbà kojú ìdènà ọkọ́? Báwo.

Ṣé o fẹ́ràn wà ní òru? Ṣé o fẹ́ràn wà ní òru? Tàbí lọ́ṣan, ṣe o fẹ́ràn wà?

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Ṣé ìgbà new year. Àbí ọdún Kérésìmesì?

Kí ni àdùn tí o fẹ́ràn nínú ice cream? Kí ni àádùn tí ìwọ fẹ́ràn nínú ice cream? Ṣé ni ti ri cream ni? Àbí ti ti chocolate? Àbí ti ti vanilla?

Ṣé ó ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí?

Hmm, kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn, hmm, ok. Kí ni ìgbádùn rẹ̀? Hmm, má wí. Kí ni àwọn ìgbádùn rẹ̀?

Ṣé o máa ń tẹ òfin yàrá ọkọ? Ṣé o máa ń tẹle òfin yàrá ọkọ?

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Nínú ilé rẹ, yàrá wo ni o fẹ́ràn jù àti tó ṣe fi díẹ̀?

Ọjọ́ mélòó ni o fi ń sinmi ọdọodún? Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọodún? Ọjọ́ mélòó?

Báwo ni ìwà ìsọwọ́ rè ṣe ri? Báwo ni ìwà ìsọwọ́ rè ṣeré?

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Báwo ni o dé ṣe máa ń pẹ́ sí? Bátìrì fóònù re, báwo ni o ṣe máa n pe si? Bí ó de se máa ń dúró?

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Àti fọ́kàn balẹ̀ yàrá ẹ. Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Sé o máa ń ṣẹ? Ó wa jẹ́ pé o máa ń ṣe nìjọ́ná mi ni o.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ṣé o fẹ́ràn òwúrọ̀, ẹ, ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́?

Ṣé o fẹ́ràn kọfí tàbí tíì? Tíì ni o àbí kọfí ni o? Ẹ ṣáà gbé wá. Ǹkan kannáà ni gbogbo ẹ, ẹ gbé wá. Kí n ṣáà ti rí ǹkan fi s'ẹ́nu ni?

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé èwe rẹ? Kókó ẹ̀kọ́ wo ni mo fẹ́ràn jù nígbà éwe mi? Sílébù ní Yorùbá. Wọ́n ti sọ pé sílébù ni ègé ọ̀rọ̀ tí èmi le è gé lẹ́ẹ̀kan ṣoṣo.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà mọ́ímọ́í, mọ́ímọ́í ni. Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù mọ́ímọ́í ni. Mọ́ímọ́í ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù.

Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Hmmm, ọ̀nà tó bá ti rọrùn fún won naa ni, bó bá ti jẹ́ káàṣì, iyen àtọwọ́dọ́ àbí transfer àbí.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ọ̀run ni ilé. À, ọ̀run ni o. Heaven is the goal. Ọ̀run rere. Ọ̀run mo fẹ lọ ṣe ìsinmi lẹyìn ti n ba kú.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Hmm, gidi gan. Mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba torí pé màá ní àayè láti ṣe ǹkan tó bá wù mí, kò ní lè, a kò ní sí ǹkan tó máa fún mi. Mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba gidi gan, gidi.

Báwo ni, báwo ni o ṣe máa pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Dọ́gba dọ́gba ni o, tí ó bá ti jẹ́ iṣẹ́ taajọ ṣe. Àjọ se. Dọ́gba dọ́gba la jọ pin It's bomb.

Ṣé o ní ẹranko ìsìn? Mo ní ẹranko tí mò ń sìn. Ko n ṣe ẹyọkan, kò n ṣe méjì. Mò ń sin màálù, mo dẹ̀ si ń sin adìẹ. So, mo ní.

Dáadáa ṣe o máa ń ṣe dárayá? Mo máa ń ṣe dárayá, fún ara mi kó ba lè le tóki tóki. Mo máa ń ṣe dárayá dáadáa dáadáa, dáadáa gidi gan. Mo máa ń ṣe dárayá.

Báwo ni o ṣe máa ń tọ́jú eekanna rẹ? Mo máa gé ná, màá kọ́kọ́ fọ, lẹ́yìn tí bá fọ̀ tó máa gé, lẹ́yìn tí bá ge máa file ẹ torí àwọn dè tì, lẹ́yìn tí bá ṣe dè tì tán, màá wá tù nu.

Ṣé o má ń ṣiṣẹ́ ju wákàtí lọ? À, ní ìlú Nàìjíríà dandan ni o, to bá fẹ́ jẹun, o gbọ́dọ̀ ṣiṣẹ́ ju wákàtí lọ. Hmmm, mo gbọ́dọ̀ se o. Nídi èyí, mo má ń ṣiṣẹ́ ju wákàtí lọ dáadáa, dáadáa.

Àkókò mélòó ni o máa ń lo sùn? Hmmm àkókò mi ò ní, ò ní, àkókò tó dání lójú.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Dáadáa, ilé ìjọsìn mi ò fi ṣeré. Mo máa ń lọ ní ojoojúmọ́. Ojoojúmọ́ ni mo máa ń lọ sí ilé ìjọsìn.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? O ní ojúsà. Ohunkóhun ni o lè fà. O lè máa sáré, o lè máa ṣeré jíjẹ, o lè máa fo sókè.

Kí ni o máa ń ṣe láti ta ta yọ síra àwọn alábàáṣe ṣepọ? Kí ni o máa ń ṣe láti ta yọ síra àwọn alábàáṣe ṣepọ? Ohun tó bá wà ní ọkàn náà ni màá bá wọn ṣe. To bá jẹ́ eré náà ni, eré náà lajẹ́ máa ṣe.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò nkan? Dáadáa Ẹ̀níyàn tí máa ń ṣe ètò kan ni ó yẹ kí ó gbo àjà. So ìyen se dandan fún mi. Ó pan dandan.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Hhm! Ó yóò, àsìkò, àsìkò ni eeyan lè sọ. Ó lè jẹ ẹ̀ẹ̀kan lóṣù àbí ẹ́ẹ̀méjì ní oṣù. Òróró ń jẹ ẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Nígbà wo lo kẹ́yìn lọ sí ibi orin? Nígbà wo lo kẹ́yìn lọ sí ibi orin? Mo máa ń lọ sí ibi orin dáadáa. Bi mo bá ti mọ pé orin máa dùn, mo máa ń lọ síbẹ̀

Nígbà wo ni o kẹ́rìníní burúkú? Bí mo bá lálàá gan-an, mi ò kí ń rántí. So kí n lálàá burúkú àti àlá gidi, mi ò kí ń mọ̀, mi ò kí ń rántí. Ṣùgbọ́n inú mi máa dùn tí n bá lè máa mọ̀ àbí tí n bá n rántí tí n bá lálàá.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ehn tí mo bá ri.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò mélòó ni mo máa ń jẹ oúnjẹ alẹ́? Ìgbà mi seven, ìgbà mi eight. O depend.

Ṣé o ti lè ṣode rí? Ṣé o ti lè ṣade, ṣade rí? Rárá o, mi ò ṣode rí o. Mi ò ṣi ní lọ́kàn láti ṣe ní ayé.

Èdè wo ni o fẹ́ kọ́? Ah, èdè tó bá, to wù mí láti kọ́ òun ni èdè French àti èdè Russia. Èdè méjì yen lo wù mí láti kọ́, èdè French àti èdè Russia.

Ah, ko ṣe lẹ́rì. Ko ṣe lẹ́rì, mi ò fọ eyín rí, eyin ò fọ lọ́wọ́ mi rí, ko ṣe lẹ́rì láyé.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Igbàti mo kẹ́yìn sunkún mi ò lè sọ, mi o lè kà. Ó ti pẹ́e, ká kanso pé ọdún mẹ́rin sẹ́yìn, ọdún mẹ́rin sẹ́yìn ni mo sunkún gbẹ́yìn.

Ṣé o fẹ́ràn lọ sí ẹtukun? Mo fẹ́ràn ẹrù, gidi gan. Mo fẹ́ràn lọ sí etíkun. Mo ti ẹ fẹ́ràn ẹ gan ni. Mo fẹ́ràn gidi gan ni ki lọ sí ẹtukun.

Nígbà wo ni o máa ń ra èrò thanks you, Nígbà wo ni o máa ń ra èrò àyárabíaṣọ tuntun gbogbo ìgbà ni màá ra gbogbo ìgbà mo ma ra àyàrà bí i aṣọ titun gbogbo ìgbà.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ dúdú ni o. Àwọ̀ dúdú tàbí gbogbo pa tó mọ́ yán yán Mo fẹ́ àwọn tó jẹ́ pé àwọ̀ méjì ló gbé papọ̀

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ rẹ? Mi ò kí ń kọ́ o, mi ò kọ ìròyìn ní ibi iṣẹ́ mi o ṣùgbọ́n mo mọ ẹjọ́, ẹjọ́ wẹ́wẹ́ mo mọ̀ tó àti tí wọ́n ràn mí àti tí wọn ń ràn mí níbi iṣẹ́ ọmọ mi pín yẹn.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe wọ́n àti tuntun àti, àti tẹ́lẹ̀, mo máa ń pe ń bá oníbàárà mìíràn ni mo máa ń pe àti tuntun àti èyí tí kìí se tuntun, gbogbo náà ni mo máa ń pe.

Irú fóònù alágbéka wo ni ò ń lò? Fóònù ńlá ni mo ń lò alágbéka Samsung S9 À, ẹ kú pé kò kéré. Fóònù ńlá ni o, má lọ rò ó.

Ṣé o máa ń ná ara rẹ? Sé o máa ń ná ara rẹ? Ehn, mo máa ń ná ara mi. Tí n ba ti ri wípé ó ti fẹ́ máa káko, mo máa ń ná ara mi gbogbo ìgbà. Bo se jẹ niyen. Ni gbogbo ìgbà ni mo máa ńaa. Ti ko ba ti ṣiṣẹ́ to le. Hmm.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud ni ìyẹn ṣe dandan, ẹ ṣe dandan ni? Látọkọ, mo fẹ́ràn tó sọ Yoruba. Ah! Mo ń train ní a Ó ń train mi. Yàrá. Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud àbí nau óṣe dandan.

Ibo ni o máa ń ra nǹkan? Ibo ni o máa ń ra nǹkan? Ibi, kibi tí wọ́n ti ń ta nǹkan náà ni? Óunjẹ́ jíjẹ mímu, abí ǹkan lílò. Ibikíbi tí wọ́n ti ń ta nǹkan náà na tí máa ń ra nǹkan?

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Ìwọ tó ti mú àdéhùn, dandan ni kó mú àdéhùn ẹ ṣẹ. Ìwọ tó ti ṣe àdéhùn, dandan ni kó mú àdéhùn ẹ ṣẹ. Ṣiṣbi.

Ìbò ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Irú kọ́kọ́rọ́ wo ni ẹ ṣe? Kọ́kọ́rọ́ ilẹ̀kùn, kọ́kọ́rọ́ ibi iṣẹ́, kọ́kọ́rọ́ géètì, kọ́kọ́rọ́ ilé, irú kọ́kọ́rọ́ wo ni?

Ṣé o fẹ́ràn jíjó? Gidi gan. Mo fẹ́ràn jíjó, mi o lè fi jó ṣeré. Mo fẹ́ràn jíjó gan ni. Mo fẹ́ràn jíjó, mi ò lè fi jíjó ṣeré.

Báwo ni o ṣe maa n ló ṣe ń gba ẹ̀yìn? Báwo ni o ṣe ń gba ẹ̀yìn? O le gba ẹ̀yìn ní ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀nà lọ́pọ̀lọpọ̀. O le gba ẹ̀yìn ní ọ̀nà lọ́pọ̀lọpọ̀. So ìyẹn jẹ́ ǹkan tuntun.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Ṣo mọ̀? Àmì ìràwọ̀ tó fi wá sílé ayé, ṣo mọ̀? Kò ń ṣe ohun líle. Ǹkan tí adé báyé wá bá ẹ ní, ṣo mọ̀? Nǹkan tóyẹ kòdẹ̀ mọ̀ ni. Ṣo mọ̀?

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Èrò ìjìnlẹ̀ ni, ibi táa ti máa mọ̀ pé kíni kan kún sí ibìkan la ti máa mọ̀ pé ókay ọ, ẹjẹ ká ṣe báyi, ẹjẹ ká ṣe báyi, nǹkan tó máa ń ṣẹlẹ̀ niyen.

Ṣe o máa ń ṣe ìmúdójúìwọ̀n àwọn software rẹ? Ṣe o máa ń ṣe ìmúdójúìwọ̀n àwọn software rẹ? Ṣe o máa ń ṣe? Tí o kò bá kí ń ṣe, o gbọ́dọ̀ máa ṣe ò. Bọ̀, mo kàn fẹ́ mò bóyá o máa ń ṣe ò. Ṣe o máa ń ṣe?